Àti bá ní ká sọ̀rọ̀ pa ìṣe iye àkókò tí iṣẹ́ tí mo ń ṣe lójúmọ́ máa ń gbà, à ó kéré jùlọ. Àkókò tí mo fi ń ṣe iṣẹ́ lójúmọ́ ó tó rí wákàtí méjìlá ṣùgbọ́n máa ń jú báyìí lọ ní ọ̀pọ̀ ìgbà, nígbà mí kò sì kí n tó bẹ. À tí abá ní, tí bá ní ká sọ̀rọ̀ pa rú ẹ, ń kíni mí lò? Ẹ n tí a ń sọ̀rọ̀ pa iná ni àkókò tí mo ń lò láti fi ń ṣe iṣẹ́ lójúmọ́. Eleeyi si jẹ́ àkókò tó jẹ́ pé ó máa ń gún, ó gún dáadáa. Bi àkókò méjìlá ni mo sábà lò lójúmọ́ láti fi ṣe àwọn iṣẹ́ eleyi tí mo ń ṣe. Idí ní wi pé iṣẹ́ yìí je iṣẹ́ tí ó máa ń gba àkókò gan láti to àwọn a ọjà sínú ọkọ̀. Àkókò yìí pò de bíi pé oríṣìíríṣìí àwọn o, oríṣìíríṣìí awa ta jo ń sise papọ̀. A máa re ọ̀pọ̀lọpọ̀, a ti pé nígbà mi, àwọn mi nínú wà o lọ jẹun kótó di pé àwọn kan o sì máa se iṣẹ́ lọ. À ṣùgbọ́n o máa n tó ká sá so pe o máa n tó wákàtí méjìlá lójúmọ́.

Àkókò àgbègbè ibi tí mo wà, ó máa ń yí padà dáadáa. Ó máa ń yí padà ní àsìkò òjò, a sì máa ń yí padà ní àsìkò ẹ̀rùn. Kí n sọ tótọ́, ní àkókò òjò, iyipada tó bá ń dé bá àgbègbè ibi tí mo wà kò dáa pàápàá. Àgbègbè tí mo wà, oríṣiríṣi ohun ló máa ń ṣẹlẹ̀ tó bá ti di àkókò òjò. Ṣùgbọ́n ohun àkọ́kọ́ tó máa ń dùn mi, tó sì máa ń bà mí nínú jẹ́ jù n bẹ ni, bíbá ọ̀nà jẹ tí ó máa ń ba ọ̀nà jẹ. Ní àkókò òjò t'ójo bá ti bẹ̀rẹ̀ sí ní rọ̀ báyìí, púpọ̀ nínú àwa tí a ń gbé ní agbègbè yí, a kì í lé ní àǹfààní àti jáde kúrò n'ile mọ́. Èyí ni tí ó máa ń fa àkùde, tí ó máa ń fa ìdápadà sẹ́yìn lórí àwọn iṣẹ́ t'oníkálukù wáa n ṣe ní ọ̀kọ̀ọ̀kan. Ṣùgbọ́n bi o ti lè wu ko rí, à ri àwọn kan to jẹ pé wọ́n a máa pa kítí mọ́ra, paàpaajùlọ irú àwọn èèyàn bíi temi bai, a máa n pa kítí mọ́ra. A sọ di iso inú ẹ̀kù, a jáde toùn ti bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, àwọn àkùde tó pọ̀jù tó bá ti dé bá àkókò òjò ní ọ̀pọ̀ ìgbà, èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò kí ń fi bẹ́ẹ̀ rí iṣẹ́ ṣe. Látara pe, akọ́kọ́ a ni ni àǹfààní àti jáde, ẹlẹ́ẹ̀kejì ta ba tun jáde tan ibi to yẹ ká lọ, ká lọ kó iṣẹ́ si. A ní mọ́tò wa kò ní àǹfààní àti débẹ̀. Ìyẹn ọkọ̀ wa, ọkọ̀ akero tí a ń lò kò ní ni àǹfààní àti dé bẹ̀ fún idí èyí àkùde ní àwọn iṣẹ́ tèmi n ṣe àti agbègbè tí mo ń gbé. T'aa ba ni ka wo akoko ẹrun, akoko ẹrun náà ni akude ti ẹ, o si ni ibi to daa si torí pe àkùde alakọkọ ti mo ti ẹ rí gbamu ju nínú àwọn àkùde to ba akoko ẹrun òun ni wípé eruku eruku l'ọtun, eruku l'osi, eruku lálá, kaakakiri àdúgbò ni àwọn aṣọ ti mo ba ni mo wọ loni, boya ki n tun tun wọ ni ọjọ́ kejì, ko nii ṣe wọ mọ, latari wípé kiki eruku yo ti ko bo, ṣùgbọ́n gbogbo pe boya ko ni s'anfani àti lọ ibi iṣẹ́, àǹfààní àti ṣiṣẹ́ maa wa, ṣùgbọ́n eruku l'ọtun, l'osi ṣùgbọ́n, ta ba ni kin sọ eléyìí ti mo fẹ́ràn, mi o fẹ́ràn ikankan nínú méjèèjì àti akoko, ẹrun o àti akoko ojo o ni agbègbè ibi ti mo n gbe yí ko si èyí to ba mi lára mu dáadáa nínú méjèèjì, yàtọ̀ si eruku akoko ẹrun èmi o ki n fi bẹ́ẹ̀ le ṣiṣẹ́ lábẹ́ oorun nigbati oorun ba n mu kankankan ko ki n rọrùn fún mi láti ṣiṣẹ́, a máa tètè rẹ mi fún idi èyí ko si eleyi ti mo fẹ́ran n bẹ, ṣùgbọ́n tan ba ni ki n faramọ ikan, mo ṣì le faramọ́ akoko ẹrun, torí akoko ojo yí ahhh! Lóòótọ́ ohun náà ni àwọn ibi to daa si ṣùgbọ́n lórí tíì iṣẹ́ àti ojú ọ̀nà ko ṣe ko.

Bi won ṣe ní kí a máa mu omi ni ojojumo. Ó yàtọ̀ sí bí mo ṣe fẹ́ máa mu omi lójoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó mọ àǹfààní tí ó wà níbí kí ẹyan máa mu omi. Lòótọ́, mi ò fẹ́ fún ra mi ní orí yin àbí ki n pe ra mi ní ẹni tó mọ̀ n ṣe. Látàrí pé, ì sọ wọ́ te mi n gbà fi mu omi ní ojúmọ́, à, ó ní n to fa, ó dẹ̀ ní bá. Ohun tí mo gbìyànjú àti so ní wípé, lójúmọ́, ó dára kí ẹyan máa mu láàárín omi four sí five liters. À, ṣùgbọ́n ó pọ̀ nínú àwọn ènìyàn ládùúgbò wa leyi to je wípé wọ́n kì í mu tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mi o ri won bá wí, èmi náà ò bá wà láàrin wọn tí ì bá ṣe iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ tó je wípé, ó máa ń gba omi gan-an. To je pé, tí wọ́n bá ní iye mélòó ni mo máa ń mu lójúmọ́, ó kéré jù máa ma mú four àbí five liters lójúmọ́, mo ń mu ni gan-an. Ó ṣe pé, à, wákàtí wákàtí, mi ò le máa mú ó kéré tán. Ààbọ̀ lítà ní wákàtí wákàtí kọ̀ọ̀kan fún boya bi wákàtí mẹ́wàá, fún idi èyí, mò ń mu ni gan-an. To je pé ni, agbègbè tí mo wa yìí, tí woń bá ti ríi wá pa á ṣe lójúmọ́, wọn ti máa pe, "à, kò daa." Ti a bá ti yaa ibi tí a màá ti n ra omi, wọ́n a ti mo pe, "un, à mú omi." láàmú re gun, ó tún ti dé láti fe wa fe ra omi ni. À, kò rí, tí wọ́n bá bẹ̀rẹ̀ pé báwo ni mo ṣe ń rántí láti lọ mu omi. À, àwọn tá lè máa béèrè iru àwọn ìbéèrè báyìí lọ wọ́n ni àwọn to je wípé, boya wọn ṣiṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ alágbára àbí iṣẹ́ tó je pé ó ní ṣe pé kí wọ́n máa mu omi ní ìgbàkúgbà. Àbí, a le so wípé boya won sise to je wípé o n mu oungbe gbe won ò nílò láti rántí. Nítorí nígbà tí owo e oungbe bá ba mi, èyí déédé, ó di ìdí omi mímu. Kò si sí ayé àbí àǹfààní kankan láti wára ro àbí láti dúró, à, bó ti jína. À, níbi tí omi tí mò ń mu ti ń wá, mo máa ń ra èyí tí wọ́n ń pè ní ṣááṣẹt water ni, ni àwọn ile oun taja kekeke tó wà ní àyíká. Bẹ́ẹ̀ ni mo ti máa ń ra, mo ti máa ń ra, ẹm, omi tí mo máa ń mu.